Nígbà tí mo máa n sùn, mo máa n gbìmọ̀ láti sinmi dáadáa. Mo máa n pa gbogbo ìmọ̀lára mi kí n lè gbegba agbára fún ọjọ́ tó ń bọ̀. Nígbà mí, mo má n ro ohun tó ṣẹlẹ̀ lójú ọjọ́ náà tàbí àwọn ohun tí mo fẹ́ sọ or ṣe lọ́la. Nígbà mí, mo máa n lára tó ń sùn. Nígbà mí, mo máa n ro àwọn ìtàn tàbí àwọn àlá tí mo ní ó sì má ń jẹ́ kí n rí ìmọ̀lára ìsinmi pẹ̀lú ìdákẹ́jẹ́. Ṣùgbọ́n, ó tún dára pé mo má n gbìmọ̀ láti sùn tó pẹ́ torí pé tí n bá sùn tó pẹ́, ó má ń dára fún mi ni ó dẹ má ń fún mi ní agbára. Kò maá ń jẹ́ kí n rí ìwọ́ra tàbí ìbànújẹ́. Ní ti gidi, orun ṣisun ń fún mi ní àwọn ǹkan tó jẹ́ bí ǹkan agbára, ǹkan ẹ̀ṣọ́. Ó tún jẹ́ àkókò tí ara àti ọkàn mi fi ń gba agbára ní gbogbo ọ̀nà láti ṣe iṣẹ́ takuntakun ní ọjọ́ iwájú.